Oríṣiríṣi bàtà ni mò maa ń fẹ́ràn láti wọ. Nìkan wá ta máa ń pè ní lofàṣì, ìkan náà wá ta máa ń pè ní pámu. Oríṣiríṣi bẹ́ẹ̀ ni mò maa ń sábà wọ̀. Mo de ṣì máa ń wọ sandal náà. Aṣọ tí mo bá ti ń fẹ́ wọ̀ fún ọjọ́ náà ló máa ń jẹ́ kí ń mọ irú bàtà tí mo bá máa wọ̀ ní ọjọ́ náà. Tí n bá n lọ òde, mo máa wọ bàtà tó bá da fún ìrìnàjò náà. Tí n bá dé sí wà ní ilé, mo máa wọ bàtà tí wọ́n ń pè ní slipasi. Irú àwọn bàtà tí mo máa sábà wọ nìyẹn.

Oríṣiríṣi iṣẹ́ owo ni wọ́n ń ṣe ní agbègbè à ń mí. Lára rẹ̀ ni ìtajà àti iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ọlọ́dẹ. Àwọn tó ń tajà oríṣiríṣi ǹkan tó ń tà ni àwọn ǹkan bíi ǹkan elò, ǹkan jíjẹ ṣá, tí a lè fi ṣe, ǹkan tí a lè fi ṣe ọbẹ̀ àti ǹkan tí a lè fi ṣe oúnjẹ ní à nínú ilé. Àwọn kan náà wà tí wọ́n ṣe, wọ́n ṣe àwọn iṣẹ́ owo mìíràn bí kan máa ta ẹran ìgbẹ́ tàbí kí a máa rán aṣọ àbí kí wọ́n máa dín ǹkan àbí àkàrà tàbí kí wọ́n máa ta oúnjẹ jíjẹ tán ti ṣe tán.

Tí àwọn ọmọdé bá wà ní ilé, wọ́n máa ń gbé, àwọn òbí máa ń gbé iṣẹ́ púpọ̀ fún wọn kí wọ́n máa fọ́bọ́, kí wọ́n máa gbálẹ̀, kí wọ́n máa lu ilé, kí wọ́n lè máa tú àwọn nǹkan kan ṣe, kí wọ́n lè máa ríi pé gbogbo inú ilé kó ó mọ́ dédé, kí wọ́n lè máa fọ ibi tí a ti ń wẹ̀ náà lé ìwẹ̀, kí wọ́n lè máa soúnjẹ náà. Tí àwọn òbí bá wà ní ilé ìdáná tán fẹ́ soúnjẹ, àwọn ọmọdé búdọ̀ wá bẹ́ pẹ̀lú wọn kí wọ́n lè kọ̀ ọ́ ṣe é soúnjẹ. Irú àwọn iṣẹ́ tí àwọn ọmọdé máa ń ṣe ní ilé ìwé àti àwọn iṣẹ́ mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìgbà ki gbà mo máa ń sábà fọ aṣọ, ìgbà tí wá tí ń wu mí ni mo lè fọ ní ọjọ́ ah- ibamẹ́ta tàbí ọjọ́ Ajé tàbí ọjọ́ Àìkú ni ọjọ́ kọ́jọ̀ mo lè fọ aṣọ. Aṣọ mi bá ti ń dọ̀tí tó bá ti dé ó fẹ́ máa po, mo lè fọ. Tí ọ́n bá dẹ̀ tí di pé oun aṣọ wumi fọ ní ọjọ́ kijọ mo lè mú aṣọ náà láti fọ ní ah ọjọ́ yẹn bó ti ẹ̀ jẹ́ ẹyọ kan péré ni mo máa fọ náà. Ìgbà kúú gbà mo máa ń sábà fọ aṣọ mi. Ah ìyí tí ó ṣe pàtàkì jù lọ ni àkókò tí mo máa ń fọ ní ọjọ́ náà, arọ kùtùkùtù ni mo máa ń fẹ́ràn láti máa fọ ṣọ. Èmi ò fọ kí orun tó yọ yàn pàápàá jùlọ tí máa ń fọ aṣọ náà ní ìta.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni bó ṣe máa ń tutù wẹ̀ yẹn àti adùn tí a ń pè ní à, à strawberry àti vanilla. Àwọn adùn tí mo fẹ́ràn nínú ice cream ni èyí. Tan ba pa mejéèjì po bẹ́ẹ̀ yẹn yẹn, strawberry àti vanilla. Kò í lò bá le tutù gidi gan ni. A ó máa ń dùn, o de tun máa ń yọ ní àhọn ènìyàn, ó máa ń yọ dùn gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ará ènìyàn. A mọ̀ kìí ṣe ní àárín gbogbo Yorùbá. Àwọn tó máa ń kọ fún ni àwọn tí Yorùbá tí mọ̀ ọ́n kọ ara, tọ́ bí àwọn tó máa ti fẹ́ tó ń kọ fẹ́ràn lọ́wọ́ láti kọ àà lẹ́tà fún àwọn tó máa sábà kọ fún ní èyí. Kí wọ́n sì jẹ́ ẹni tó lè kọ́mọ lẹ́tà ń kọ èyí, pé ẹni kí wọ́n kọ máa yíyára kó kọ fún ará rẹ̀.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí màá ṣe à jí ni, à mo máa lọ sórí ibùsùn díẹ̀ láti ronú nípa àwọn ǹkan tí mo fẹ́ ṣe fún gbogbo ọ̀jọ́ náà. À mí de si máa ń gba àdúrà fún àkókò díẹ̀ tí màá ti wá à ji be yẹn, má bẹ̀rẹ̀ iṣẹ́ ilé láti máa gbálẹ̀ àti láti máa fọ̀bọ́ Máa dẹ̀ wá sípò láti orún ṣe oúnjẹ máa ń jẹ ní òwúrọ̀ yẹn. Máa de bí mo ṣe fẹ́ se oúnjẹ náà fún òwúrọ̀ náà kí n lè jẹun. Àwon ǹkan ti máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni.

Ọbẹ̀ ata jẹ́ ọbẹ̀ tó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Bí a ṣe máa ṣe ìgbẹ́lẹ̀, a máa ra ata àti nkàn tiwon npení tòmátò àti àlùbósà àti shọ̀bọ̀ tàbí tàtàse, a máa fọ̀ wọ́n, a dẹ sì máa lọ wọ́n ní ẹ̀rọ tó bá ti ṣe bẹyen tí wọ́n báti fẹ́ ṣe, a máa lo epo pupa, epo pupa, a dẹ máa fi àwọn nǹkan sínú ọbẹ̀ náà tí wọ́n sì gbè kaná bí ẹja àti ẹran àti àwọn ohun ìkànkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè máa fi iyọ̀ sínú, ati nkan ti an pení magí, a lè fi curry náà síi àti thyme àti àwọn ohun èlò ọbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí wọ́n bá ti máa sè é, bó ṣe ti tẹwá lọ́rùn, a sì máa ṣe órisiriṣí ọná niwọn maa fi ngbà latí ṣe ọbẹ̀ ata yìí.

Oríṣi ọ̀nà wo máa ń gbálẹ̀ láti kí àwọn ènìyàn tó bá sì ṣàwọn tó dàgbà jù mí lọ? Mo máa ń kí wọ́n ní ẹ̀kaàro abi ẹ̀kasùn, abi ẹ̀kalẹ̀. Ẹ̀yin yẹn ni a fi ń bọ̀wọ̀ fún ẹni tó dàgbà ju ènìyàn lọ. Ọ̀dọ́ wá jẹ́ ọmọdé ọ̀nà, àwọn òní ẹkún máa ń kọ́kọ́ kí ènìyàn ní ẹni tí wọ́n ti kéré jù. Wọn máa ń kọ́kọ́ kí ìyá, kí ọkọ, kí ẹni tí ó dàgbà ju òun lọ. Wọn sì máa ń kí ènìyàn ní èdè ẹni ni ilẹ̀ Yorùbá ni.